Mo fẹ́ràn orin gospel, orin Kristẹni. Àwọn orin tí àwọn Kristẹni máa ń gbọ́ nítorí wípé Kristẹni ni èmi náà. Kristẹni dẹ́ni èmi àti àwọn ẹbí mi, ìdílé mi, ọ̀rẹ́ mi, àbúrò mi, Kristẹni jọ ni gbogbo wa. Mo fẹ́ràn Kristẹni.

Mo máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà mi bí a ṣe máa lọ ka nǹkan àbí bí a ṣe máa lọ ṣe bébà àbí documentary tí a máa ń ṣe. Mo máa ń múra sílẹ̀ pẹ̀lú wọn dáadáa. Ó dẹ̀ jẹ́ pàtàkì nǹkan tí mo máa ń ṣe pẹ̀lú àwọn èèyàn mi gidi gan.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ gidi ju ti ọ̀sán lọ nitorí pé ìmọ́lẹ̀ òwúrọ̀, èmi máa rí àwọn nǹkan tí mo ń ṣe àti àwọn nǹkan tí mo fẹ́ ṣe. Ṣùgbọ́n ìmọ́lẹ̀ alẹ́ mi ò ní rí nǹkan tí mo fẹ́ ṣe, ó máa ṣẹ́ okùnkùn. Ǹtori e mo se fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ìmọ́lẹ̀ àṣálẹ́ lọ.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Ìwà tí ó dára nígbà tí mo bá ń jẹun ni mo ní ẹ̀mí, àwọn ẹbí mi, àwọn ará mi, àwọn ọ̀rẹ́ mi. A jọ ní àwọn ìwà tó dára tí a bá ti ń jẹun bí ìrẹsì, iṣu, ẹ̀wà, búrẹ́dì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, eyín máa ń fọ́ mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìgbà tí mo bá jáde àbí ìgbà tí mo bá jẹ́ nnkan tó le àbí ìgbà tí mo bá ṣe nǹkan tí kò yẹ kí n ṣe, eyín máa ń fọ́ mi dáadáa. Mo dẹ̀ máa ń ríi pé àwọn ènìyàn kan ti sọ nípa eyín fífọ́ náà, eyín máa ń fọ́

Bẹ́ẹ̀ ni mo máa ń wọ ìborùn dáadáa. Mo máa ń wọ ìborùn tí mo bá ti tí oòrùn bá ti n mú àti tí ìgbà tí ọyẹ́ bá ń yiyi mú ní ibi tí mo bá ti wà. Mo máa ń wọ ìborùn, àwọn àbúrò mi, ẹ̀gbọ́n mi, àwọn ìyá mi-- àwọn ná máa ń ma wọ ìborùn àti--àti--àti àwọn àti àwa tí a jọ wà ní inúulé kookorola.

Bẹ́ẹ̀ni, nígbà mìíràn mo máa ń ṣiṣẹ́ láti ilé. Mo máa ń ṣe iṣẹ́ láti ilé tí wọ́n bá fún mi láti ibi iṣẹ́. Iṣẹ́ ilé mo máa ń ṣe, láti ibi iṣẹ́ náà mo máa ṣe lórí laptop mi àti fóònù mi àti àwọn nǹkan tí ó bá nílò láti lè lò kí n ṣe rí ń dẹ̀ ló.

Bẹ́ẹ̀ni, nígbà mí mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dá. Àwọn ìgbàgbọ́ àtọwọ́dá, ó dá kí eyan gbàgbọ́ nínú wọn nítorí pé ìgbàgbọ́ àtọwọ́dá ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbàgbọ́, ìgbàgbọ́ àyẹ̀ dẹ̀ ni ìgbàgbọ́ àtọwọ́dá ó le jẹ́ kí ọmọ bíbí ilẹ̀ Yorùbá kó gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dá.

Bi mo ṣe máa ń ṣètò ọwọ́ iṣẹ́ mi ni wípé mo máa ń ṣètò ẹ̀ dáadáa. Mo máa ń jẹ́ kí ago tó yẹ kí ń ṣe, ǹkan tó yẹ kí ń ṣe, mo máa ń ṣe. Nítorí Yorùbá sọ pé ìgbà tó yẹ ká ṣe iṣẹ́, ló yẹ ká ṣe iṣẹ́. Ka mura sísẹ́, ka má ṣe ṣọ̀lẹ. Ìgbà tí mo máa ń ṣe iṣẹ́ mi nìyẹn.

Àwọn ìmọ̀ tí mo fẹ́ kọ́ nínú àwọn iṣẹ́ mi pọ̀ dáadáa. Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ nínú iṣẹ́ mi, ìmọ̀ sáyẹ́ǹsì, ìmọ̀ history, ìmọ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìmọ̀ ìdíje àwọn ìmọ̀ tí mo fẹ́ kọ́ nínú iṣẹ́ mi nìyen kì í má ba dẹ́kun láti ṣe iṣẹ́ tí yóò dà.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee níbi iṣẹ́. Coffee jẹ́ nǹkan tí ó dára fún inú ènìyàn. Mo máa ń mu coffee dáadáa pẹ̀lú ṣúgà. Tí n bá ti fi ṣúgà sí, mo lè fi míilìikì alágolo sí, si coffee náà. Mo máa ń mu coffee ní ibi iṣẹ́ dáadáa torí ó jẹ́ nkan tó dáa fún ara mi àti àwọn òṣìṣẹ́, awakọ̀ àti ọ̀gá náà.

Bí mo ṣe máa ń gbọ́ iró àwọn oníbàárà mi ni wípé tí mo bá ti lọ sí à ní ìkàn tí wọ́n ń pè ní website, tí a bá ti dé bẹ́ẹ̀, a máa ń rí iró àwọn oníbàárà wa tí a bá ti bá wọn ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìrọríre nípa wa, àwọn nǹkan gidi tí a ti ṣe fún wọn, àwọn nǹkan tí a ti ṣe, bí mo ṣe máa ń gba irú òní.

Bí mo ṣe máa ń dáàbò bo ayé ìkòkò mi lórí Íńtánẹ́ẹ̀tì ni wípé mo máa ń, mo máa ń lo àwọn nnkan bí browser tí mo máa ń dáàbò bo ẹ̀yin orúkọ mi àtàwọn ibi tí mo wà. Mo máa ń dáàbò bo ọ̀gbẹ̀ láwọn browser àtàwọn nnkan kan náà mo máa ń fi dáàbò bo rárá mi lórí Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérù fún ìlera nítorí mo fẹ́ràn ìlera mi dáadáa. Ìlera èmi, àwọn ẹbí mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, ọ̀rẹ́ mi àti àwọn arálè mi. Mo fẹ́ràn kí a jẹ ohun tó dára sí ara wa kí a bá lè jẹ́ ẹni tó ní jẹ́ pàtàkì nínú àdúgbò.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn dáadáa. Oríṣiríṣi àwọn ètò tẹlifísàn ni mo máa ń wò. Àwọn ètò ABC, ètò Paramount, ètò Disney, àwọn ètò Yorùbá náà, mo máa ń wò wọ́n dáadáa lórí tẹlifísàn látọjọ Monday títí di bí Friday, mo máa ń wò wọ́n.

Mo máa ń gẹ irun mi lẹ́yìn ọ̀sẹ̀ méjì méjì nínú oṣù. Mo máa ń gẹ irun mi sílẹ̀ dáadáa. Gígé irun jẹ́ nǹkan tí mo máa ń ṣe nítorí mo mọ̀ pé tí mi ò bá gẹ irun mi, ó máa jẹ́ kí n rí ràhùn ràhùn mi o wá nírí bí ènìyàn ní àwùjọ ṣe máa rí dáadáa.

Fóònù alágbèéká tí mo ń lò orúkọ rẹ̀ jẹ́ Samsung. Fóònù tí mo ń lò jẹ́ fóònù tó dára gidi gan. Òun ni fóònù tó dára jù ní àgbáyé. Fóònù iPhone tó ń pè ní iPhone yẹn kò dára rárá o. Torí mo ni àwọn èèyàn tó ń lo iPhone tí kò dára rárá. Fóònù Samsung ló dára jù lọ ní àgbáyé yìí ẹ ṣe gan.

Àkókò ọdún tí mo fẹ́ràn jùlọ ni àkókò Kérésìmesì. Mo fẹ́ràn àkókò Kérésìmesì dáadáa, nítorí ní àkókò Kérésìmesì ní, ní ọdún December, ọdún Ọpẹ́, a máa jẹ ẹran, a máa jẹ ẹja, a máa jẹ pọ̀nmọ́, ẹ̀bà, sẹ̀mọ́, ìrẹsì àti gbogbo nǹkan tí a máa jẹ, a máa jẹ dáadáa tí ó máa fi sú wa.

Àwọn nǹkan tí a máa ń wà nínú òṣìtẹ́ tuntun ni wípé ìṣe tuntun kí wón ní ẹ̀mí, ẹ̀mí bó ṣe máa ṣiṣẹ́ dáadáa kó máa lọ jẹ́ wípé ẹ̀yàn ẹ̀mí láì ṣiṣẹ́ ni wón máa ń ní. Àwọn ẹ̀mí ọ̀lẹ àwa kò fẹ́ wọn ní ibi iṣẹ́ wa. Ẹ̀mí àwọn òṣìṣẹ́ gidi, àwọn òṣìṣẹ́ tó dúró tán láti ṣiṣẹ́ ni a máa ń wà.

Mo máa ń tọ́jú ara mi dáadáa. Mo máa ń lo àwọn oògùn kan, àwọn parasitamọ́ọ̀ àtàwọn oògùn tó bá ti fún mi ní ilé ìwòsàn, mo máa ń lo wọ́n torí mo fẹ́ jẹ́ kí ara mi kí ó yá gágá, kí ǹkankan má ṣe mí torí mo ní àwọn iṣẹ́ láti ṣe ní ojúmọ́ kí ń bá lè sùn dáadáa ní òru. Be ni mo ṣe máa ń ṣiṣẹ́ náà.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sóde rí. Ibi tí mo lọ sóde, mo ti lọ sóde dáadáa. Ibi tí mo lọ, òde party ọ̀rẹ́ mi ni, òde ìgbéyàwó ọ̀rẹ́ mi ni mo lọ. Ìgbà tí mo lọ síbẹ̀, òde náà dùn dáadáa. Mo fẹ́ràn òde náà. A jẹ rice, pọ̀nmí, irẹsì, sèmó, ẹ̀bà, àmàlà, gbogbo ẹ̀ l'ajẹ.

Bí mo ṣe máa ń ṣe ìdánádúra, ní wipé tí n bá ti lọ sí orí Íńtánẹ́ẹ̀tì àbí tí n bá ti dé ọjà, tọ́ n bá ti pe ẹ̀wà fún mi ní five thousand, èmi máa sọ fún wọn pé, rárá o, èmi kò rà á ní five thousand. Three thousand ni èmi fẹ́ ra ẹ̀wà tí mo fẹ́ rà. Tọ́ bá dẹ́ tí sọ wipé kò gba three thousand, màá ní rárá o, èmi ò dé san owó náà kí gbogbo èèyàn máa lọ sí ilé wọn.

Bẹ́ẹ̀ni mo ti lu etí rí, yẹríǹgì mẹ́ta ló wà ní etí mi nísìnyí. Etí tí mo n lù rí ó pọ̀ dáadáa. Mo ti lu etí rí o. Ìgbà tí mo fẹ́ lu etí, àwọn ọ̀rẹ́ mi náà ló bá mi lu etí náà. Ó dẹ̀, nǹkan tí yẹríǹgì tí mo dẹ̀ wọ̀ ó dẹ̀ fine dáadáa. Mo ti lu etí rí.

Mo máa ń mu tíì ní òwúrọ̀. Mọ́dùnádé bá ti jí ní òwúrọ̀, mo máa mu tíì. Milo, Bonfita, mílíkì alágolo, gbogbo ẹ ni mo máa ń pò mu. Mo de máa ra, mo máa ṣe omi gbigbona láti mu tíì mi. Tíì mi dè ọ́ máa ń dùn gidigidi. Tẹ bá fẹ́ mu tíì, mo lè ba yin wá ṣe, mo lè fún yín ni tíì náà tẹ bá ti jí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣeré. Mo máa ń ṣeré gidi gan. Mo máa ń sáré. Ẹ má bínú járe, sáré ni mo ń rí sùgbọ́n ṣeré ni ọkọ̀ mi fo lọ sí. Mo máa ń sáré dáadáa. Tí bá ti lọ sí school. Nígbà náà mo máa ń sáré gan, àbí tí bá ti rí pé nǹkan tí mo, ibi tí mo fẹ́ lọ kò jinà sí nǹkan tí mo fẹ́ ṣe, mo máa ń sáré.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Mo ní aṣọ wíwẹ̀, tí bá ti fẹ́ lọ wẹ̀, aṣọ yẹn náà ni mo máa ń wọ̀ lọ wẹ̀. Aṣọ yẹn dẹ́rẹ̀wà púpọ̀. Orí online Íńtánẹ́ẹ̀tì ni mo ti ra aṣọ yẹn. Aṣọ yẹn mo rà á ní hundred thousand naira. Aṣọ yẹn dẹ́wà rẹwà púpọ̀. Mo fẹ́ràn láti máa wọ aṣọ tí bá fẹ́ lọ wẹ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ra oúnjẹ mi ní òpópónà. Oúnjẹ òpópónà máa ń dùn gidi gan-an torí tí o bá ti jáde tí o bá ti ra oúnjẹ níta, ó máa ń dùn ju bí o ṣe máa ṣe nílé lọ. Ṣùgbọ́n bí èèyàn bá se oúnjẹ ní ilé, ó máa ń jẹ́ kí owó ko kó mọ́ kí èèyàn máa ná owó pọ̀. Ṣùgbọ́n níta yẹn, èèyàn máa ná owó pọ̀ tí ọba fẹ́ yọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán. Orun ọ̀sán máa ń dùn gidi gan. Gaga kí ẹ̀yan wa lọ wa fáànì kó ṣii sí orí. Tó bá tunti jí kó wá gààrí gidi àti omi tútù pẹ̀lú ṣúgà àti ẹ̀pà kó wá mu sínú ọkàn rẹ̀. Yiò máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run elédúa pé òun jí dáadáa. Òun rí gààrí àti ṣúgà àti ẹ̀pà mu ní ọ̀sán.

Ìlànà ìpolówó mi ni pé tí bá ti dé orí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń polówó fún wọn. Tí bá deti rí àwọn eyan tí mo fẹ́ sọ fún wọn, mo máa ń polówó fún wọn pé, "nǹkan báyìí báyìí ni mò ń ta o. Nǹkan báyìí báyìí ni mò ń ṣe o. Mo máa ń polówó dáadáa, mo dẹ̀ máa ń pè wọ́n náà tí n ba fẹ́ polówó fún wọ́n náà ẹṣẹ gidi gan.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Mo má ń kọ lẹ́tà àìgbẹ̀fẹ̀ fún àwọn ènìyàn nítorí tí o bá jẹ́ pé ọ́fíìsì ilé iṣẹ́ mi ni mo fẹ́ kọ ọ́ sí ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀rẹ́ mi mo fẹ́ kọ lẹ́tà si, lẹ́tà gbẹ̀fẹ̀ ni mo máa ń kọ nítorí pé akàn máa rẹ́rìn-ín, akàn máa ṣeré nínú lẹ́tà náà.

Ti máa ṣètò agogo ìjì mi ni wípé tó bá ti di ago kan òru ni mo máa ń sùn torí mo ní iṣẹ́ púpọ̀ láti ṣe. Àwọn iṣẹ́ tí wọ́n máa ń fún mi láti ọ́fíìsì mi mo máa ṣe wọ́n. Àwọn iṣẹ́ tí wọ́n bá ti fún mi nílé mo máa ṣe wọ́n. Àwọn iṣẹ́ ilé bíi abọ́-fífọ́, ile gbigba, àti gbogbo ẹ̀, mo máa ṣètò tó bá ti wá di wan máa wá jí ní agogo méje àárọ̀.

Bí mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ aṣa ní ìmí, ah! Bí mo ṣe máa ń rántí wọn pọ̀ o, mo máa ń kọ sílẹ̀ sínú pépà, ìgbà mìíràn ni mo lè fi wọ́n sí orí afẹ́fẹ́ Íńtánẹ́ẹ̀tì, nǹkan tó ń pè ní Google Drive Cloud tàbí iCloud orí iPhone. Bí mo ṣe máa ń store wọ́n nìyẹn, mo máa ń fi wọ́n síbẹ̀ dáadáa.

Mo máa ń fi ìdáàbòbò ọrùn ṣara nítorí wípé ìdáàbòbò ọrùn ó máa jẹ́ kí ọrùn mi kó máa wà lófo tí bá ti fi síbẹ̀, mo máa rí bí Jet Li, Jack Chan, oríṣiríṣi àwọn èèyàn Chinese tí wọ́n máa ń lò, wọ́n máa lò náà nínú àwọn fíìmù wọn náà. Mo máa ń fi sí ọrùn dáadáa, ó máa ń jẹ́ kíi look fine.

Nǹkan tí mo máa ń rántí nígbà ọmọdé mi tí mo rántí dáadáa, òun ní ìgbà kan tí mò ń wa kẹ̀kẹ́, nǹkan táwọn èdè Gẹ̀ẹ́sì ń pè ní bicycle. Tí mo bá ti ń wa kẹ̀kẹ́ lọ́gbà yẹn, àwọn ọ̀rẹ́ mi máa wá ní pé kí n gbé kẹ̀kẹ́ fún wọn, màá wá ní "Rárá o." Wọ́n máa ni awòn ó ní bá mi ṣeré mọ́, èmi náà ó sì wí pé "Àá! Jẹ́ kí n gbé kẹ̀kẹ́ fún wọn." Bí bọ̀bọ́ kan, ọmọ kékeré kan ṣe gbé kẹ̀kẹ́ lọ nìyẹn. Bí mo ṣe rí kẹ̀kẹ́ mọ́ títí dòní nìyẹn. Àá! Ó ka mi lára sà.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń se oúnjẹ dáadáa. Oúnjẹ púpọ̀ ni mo mọ̀ ṣe. Ẹ jẹ́ kí ń máa ka fún yín. Ìrẹsì, sẹ̀mó, àmàlà, ọbẹ̀ ẹ̀gúsí, ọbẹ̀ ogunfe, ọbẹ̀ ewúrẹ́ gbogbo ẹ̀ ni mo máa ń ṣe, kò dẹ̀ sí nkan tí mio máṣe, mo máa ń fi maggi, iyọ̀, ata, ẹran, ẹja gbogbo ẹ̀ ni mo máa ń fi sínú pot náà.

Ah! Wákàtí tí mo máa ń wọ ìbòjú pọ̀ gidigan ni, gidigan ni, gidigan ni. Wákàtí bíi wákàtí mẹ́ta mẹ́rin nínú ọjọ́ ni mo máa ń wọ ìbòjú. Lójojúmọ́, ìbòjú tèmi de ni in, wọ́n bá mi gbé wá láti òkè òkun ni, ìbòjú yẹn dè rẹwà púpọ̀

Bẹ́ẹ̀ni, mo mọ bọṣẹ peja, oríṣiríṣi ẹja ni mo mọ pa. Háà! Tẹ bá ti rí ẹja tí mo máa ń pa lọ́jọ́ ojúmọ́, ẹja Titus, ẹja ṣáwá, ẹja kote, gbogbo ẹ̀ ni mo mọ boṣe pẹja e. A máa ń mu okùn kan tí wọ́n ń pè ní okùn apẹja, ta bá ti ju sínú wọn, ta bá ti ju àwọn sínú odo, a máa kó o tọ bá ti ṣe tán.

Nǹkan tí mo máa ń jẹ ní ọ̀sán pọ̀. Ìgbà mí mo kan lè ní pé kí n fẹ́ lọ ra búrẹ́dì àti ẹ̀wà kí n jẹ ní ọ̀sán. Ìgbà mí ọsàn ni màá mú lọ́sàn. Ìgbà mí, ẹ̀wà àti ẹja ni màá jẹ lọ́sàn. Ìgbà dẹ̀ mí dẹ̀ ní gaàrí ni mo máa ń mú lọ́sàn. Oríṣiríṣi nǹkan mo máa ń mú lọ́sàn. Ẹpa, gàrí, ṣúgà, mi tútù, gbogbo ẹ̀ mo a máa mú.

Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ. Ah! Ẹ̀ni kò fẹ́ gbọ́ oúnjẹ tí mo fẹ́ràn jù lọ, torí tí ẹ bá gbọ́ oúnjẹ tí mo fẹ́ràn jù lọ, oúnjẹ yìí máa dùn gan-an. Ni èdè Yorùbá a máa ń pè ní ẹ̀bà àti ní èdè ní Ìjẹ̀bú a máa ń pè ní ìkọ́kọrẹ́. Tí a bá ti fi ẹ̀bà ọjọ́ mẹ́ta pẹ̀lú ìkọ́kọrẹ́ tó gbóná, ìkọ́kọrẹ́ elépo rẹ́dẹ́rẹ́dẹ́, ó máa ń dùn gidi gan.

Data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ máa ń pọ̀, ṣùgbọ́n èmi náà ṣì ní WiFi ní ilé. Nǹkan táwọn yen si máa ń pè nìyẹn. Data tí máa ń ní ó lò ó pọ̀ gan, mo máa ń lo data bí i bíí fifty gig ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Owó tí mo dè máa fi ra, ẹni kan ló dẹ̀ máa ń bá mi ra data yẹn lọ́sọ̀ọ̀sẹ̀.

Ìgbà tí ó kẹ́yìn tí mo rọrùn rìn ìrìn àjò fún iṣẹ́, ìgbà tí ó kẹ́yìn tí mo rìn àjò fún iṣẹ́, ó ti fẹ́yìyì gan-an torí iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ tí mo fẹ́ràn jù lọ ni pé wọ́n ò lè fún mi ní ìṣòro nínú ibi iṣẹ́ tí mo wà nítorí ẹ́ mi ò ṣe wá iṣẹ́ kankan mọ́ ní ìgbà ní gbogbo ìgbà yìí. Mo sì fẹ́ràn iṣẹ́ mi dára dára gidi gan-an ni.

Ìgbà mẹ́ta ni mo máa ń ní ìpàdé ní ọ̀sẹ̀. Ọjọ́ àìkú, ọjọ́ ajé, àtọjọ́ ìṣẹ́gun. A máa ń ní ìpàdé pẹ̀lú àwọn èèyàn gan. Ìpàdé tẹní ba, igba mi a máa n lọ sí ọ́fíìsì igba táwọn èdè gẹ̀ẹ́sì máa ń pé ibi iṣẹ́ nìyẹn. A máa ń ní ìpàdé láti sọ̀rọ̀ àwọn ǹkan tó máa jẹ́ kí ibi iṣẹ́ wa kó ru lọ sókè, kí àwọn èèyàn máa gbọ́, kí àwọn ènìyàn máa mọ̀ ọ́n bí movie, bí fíìmù, koleosho.